Ṣé waafi rẹ yára tó? Waafi mi jẹ́ nǹkan tí ó yára lọ́pọ̀lọpọ̀ tí mo dà máa ń lò àlúrekorè nígbà tí mo máa fẹ́ gba nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tàbí tí mo máa fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀, à, ní Íńtánẹ́ẹ̀tì náà. Eléyìí ni mo dè máa ń lò ó dè jẹ́ nǹkan tí ó yára gidi gan. À, inú mi dà máa ń dùn sí lórèkórè.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Àkópò fún ìrìnàjò jẹ́ ǹkan tí, à, ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Eléyi ni mo dẹ̀ máa ń ṣe, à, nígbà gbogbo tí ayẹ re bá ṣí silẹ̀ kí n tó lọ sí ìrìnàjò, mo máa ríi pé mo ṣe àkópò rẹ̀, à, láti mọ iyè owó tí màá ná, ìgbà tí màá lò lọ́hùn náà.

Ṣé o máa ń fi ìdáàbòbò oorun ṣára? Ìdáàbòbò oorun jẹ́ nǹkan tí, à, ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà mí, tí mo bá fẹ́, nígbà tí mo bá fẹ́ jáde ní ọ̀sán tí oorun dẹ́pọ̀, mo máa ń lo ìdáàbòbò tàwọn olóyinbo mọ̀ sí umbrella. Eleyii ni mo máa ń lò lóòrèkóòrè láti fi dáàbò bo ara mi.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? A, kí n tó lọ sùn, òní àwọn nǹkan kan tí mo máa ń ṣe. Mo jẹ́ ènìyàn tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa wo àwọn ètò orí ìtàgé lórí television àbí àwọn podcast àbí àwọn ètò tó mọ́gbọ́n wá. Eléyìí ni mo máa ń wò, à, kí n tó lọ sí ibi tí mo ti fẹ́ lọ sùn lálẹ́.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn mi jẹ́ nǹkan tí à o ṣe pàtàkì sí mi. Ìgbà mìí nígbà tí mo bá fẹ́ ṣe ìsọdọ̀tọ̀ ọkàn àbí tí mo bá fẹ́ pààrọ̀ ọkàn mi, ìgbà yí ni mo máa ṣe ìgbádùn. Àwọn ìgbádùn dẹ̀ pé oríṣiríṣi. Láàkọ́kọ́ mo fẹ́ràn láti lọ sí òde, lọ sí ibi orin, ibi ayẹyẹ àbí láti lọ wo eré ìtàgé àbí kí n lọ jẹun lóde.

Nígbà tí, nígbà wo ni o kẹ́yìn ń kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ ṣe àwọn iṣẹ́ tuntun tàbí tí mo bá fẹ́ ṣe àwọn iṣẹ́ àkànṣe. Mo máa ṣe ìgbékalẹ̀ iṣẹ́. Eléyìí máa jẹ́ kí n mọ bí iṣẹ́ yẹn ṣe máa rí, ó dàjà máa jẹ́ kí n ṣe àwọn iṣẹ́ tó máa ṣe ìlọsíwájú fún mi àti ṣi ilé iṣẹ́ mi náà.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Owó àfikún jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ nígbà mìí, nígbà tí àwọn èèyàn tó n bá mú mi ṣiṣẹ́, tó n bá ṣe iṣẹ́ tí ó tọ́jú ìwọ̀n, ìgbà yii ni mo máa ń fún wọn ní owó àfikún. Eléyi dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, gidi gidi ni nítorí pé owó àfikún máa ń jẹ́ kí àwọn ènìyàn ṣiṣẹ́ tó dáa, láti rí i dájú pé iṣẹ́ tẹ̀síwájú.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Àfojúsùn títà mi jẹ́ nǹkan tí mo máa ń pàdé nígbà mi, nítorí pé ọjà jẹ́ nǹkan tí ènìyàn ò lè fi, à, gbogbo ara gbàgbọ́ wípé èèyàn máa ma pa òwò lójojúmọ́ àmọ́ nígbà mí, à, mo máa ń bá àfojúsùn títà mi pàdé tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, tọ́ dẹ̀ máa ń múni mi dùn gan náà.

Nígbà wo ni o máa ń gún irun rẹ? Gígé irun mi jẹ́ nǹkan tí mo máa ń ṣe, à nígbà gbogbo o de jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì sí mi ná. À nígbà tí, à, mo bá rí dájú wipé irun mi ti gùn jù àbí ó ti kún, ìgbà yìí ni mo máa gé irun mi. Mo de máa ń ṣe eléyìí ní ìgbà kan nínú ọ̀sẹ̀ méjì.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ nǹkan tí, ó da gidi gan, ọ̀ jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí, nítorí pé, àní ẹ̀mí ìṣọ̀kan a dẹ̀ máa ń ṣiṣẹ́ pọ̀. Wọ́n máa ń rán mi níṣẹ́ lọ sí ìlú mìíràn láti kọ́ ìmọ̀ ọ̀tún nípa iṣẹ́ mi, tọ́dẹ̀ jẹ́ nǹkan tí o ma n mu inú mi ń dùn gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń kọ--Ṣé o máa ń kọ orin kélé? Orin kélé jẹ́ ǹkan tí mo máa ń ṣe, a à, nígbà mí nítorí wípé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, à, gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo bá ṣe àwọn nǹkan kan, à, bóyá tí mo bá fẹ́ fi inú rà mí dùn ọrẹ tí bá fẹ́ pàrọ̀ kan, ìgbà yí ni mo máa kọ orin kélé.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ọkọ̀ òfurufú jẹ́ nnkan tí, à, ẹrú máa ń bà mí nígbà tí mo bá wà nínú rẹ̀. Fún idi eyì, à, mo má n fẹ́ràn láti jókòó sí ibi tí ó bá da. Mi ò de fẹ́ràn láti jókòó sí ibi fèrèsé, à, nígbà tí mo bá wà nínú ọkọ̀ òfurufú.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi orí jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Ọkọ̀ ojú omi ṣe pàtàkì lọ́nà kan náà nítorí wipé mo ti gun ọkọ̀ ojú omi orí, à tẹ́ de jẹ́ wípé, à ó gbé wa lọ sí ilẹ̀ Calabar ní ìgbayen à nígbà tí mo fẹ́ lọ sí òde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ìsọdọ̀tun ọkàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ènìyàn. Ìgbà mìíràn nígbà tí inú mi bá bàjẹ́ àbí tí mo bá ní àwọn ìṣòro tí mò ń dojú kọ, àlọ́wọ́lọ́wọ́, ìgbà yí ni mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn nítorí pé ó ṣe pàtàkì láti fi inu ara mi dùn àti láti ṣe àwọn nǹkan kan tí inú mi máa ń dùn sí.

Ṣé o jẹ́ ènìyàn eni tí kò jẹ ẹran? Rárá, mo jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran nítorí wípé mi ò kí ń ṣe ẹni tí ò kí ń jẹ ẹran. Ẹran jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Rárá, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nínú oúnjẹ náà. Ní tipa ìdí èyí, mo máa ń jẹ ẹran. Dáadàa, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn à lọ́pọ̀lọpọ̀ láti máa jẹ náà.